Ṣé o máa ń pa ohun ìní ara rẹ dáadáa? Ṣé o mọ̀ pé ìtọ́jú ohun tí a ní ń fi ìbáṣepọ̀ àti ìtọ́jú ara hàn? Ní gbogbo ìgbà mo máa ń pa ohun ìní ara mi mọ́ kí n sì ṣètò wọ́n ní ibi tí mo ti-- ti mo to rí wọ́n rọrùn. Ìṣe yìí ń jẹ́ kí ń yàgò fún ìsọnu. Ó sì ń fún mi ní ìtẹ́lọ́rùn ọkàn. Nípa ìtọ́jú ohun ìní, mo kọ́ ẹ̀kọ́ ìṣètò, mo sì ń ṣiṣẹ́ pẹ̀lú ìfàràdà àti ìgboyà lójoojúmọ́